Tí a bá ní ká wò, gíga tí mo ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà, gíga mi tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà, mo ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà. Ní gíga tí a bá ní ká wò, mo ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloudu fún ààbò tó péye àti láti rí i dájú pé wọ́n wà ní pípa mọ́ dáadáa torí ọjọ́ iwájú. Cloudu jẹ́ ibi tó ní ààbò tó péye fún àwọn fáìlì. Fún ìdí èyí, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloudu.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan bí i aṣọ, bí i bàtà àti àwọn nǹkan mi tí mò ń lò lójoojúmọ́ tó wúlò fún mi. Mo máa ń ṣe àtúnlo nǹkan ní gbogbogbà. Mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi Ọlátiléwá. Ọlá tó ti lé tí a ti bí ni wá, òun ni ìtumọ̀ orúkọ mi Ọlátiléwá. Àti ìkejì Ọlájùmọ́kẹ́, Ọlá tí a ní tí gbogbo wa ń jùmọ̀ kẹ́ táa ń pọ́n gẹ́gẹ́ gẹ, òun ni ìtumọ̀ orúkọ mi.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò jù. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Mo máa ń lo ọwọ́ òsì náà, ṣùgbọ́n ọwọ́ ọ̀tún ni mo sábà máa ń lò jù láti fún ènìyàn ní ǹkan, láti gba ǹkan lọ́wọ́ ènìyàn nítorí ọwọ́ ọ̀tún túmọ̀ sí àpọ́nlé ní ilẹ̀ Yorùbá. Ó túmọ̀ sí àpọ́nlé. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò.

Èso ọsàn jẹ́ èso tí mo fẹ́ràn jù. Kò sí ìgbà tí n kò lè mu èso ọsàn. Èso ọsàn jẹ́ èso tí mo fẹ́ràn nítorí ó bá mi lára mu. Ó sì jẹ́ ọ̀kan nínú àwọn èso tí mo fẹ́ràn dáadaa. Èso ọsàn ni mo fẹ́ràn jù.

N kò kì ṣe ẹni tí kò kí jẹ ẹran o. Rárá, mo máa ń jẹ ẹran dáadáa. N kò kìí ṣe ẹni tí kò kí jẹ ẹran. Mo máa ń jẹ ẹran lóòrèkóòrè àti ní gbogbo ìgbà tí mo bá jẹun. N kò kì se ẹni tí kò kí jẹ ẹran.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí fún agbègbè tí mò ń gbé àti fún aládùúgbò mi. Léyìí tí ó jẹ́ àǹfààní fún wọn tí ó sì tún jẹ́ àǹfààní fún èmi náà. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń tún àwọn nǹkan kọ̀ọ̀kan ṣe. Àwọn nǹkan kéékèèké bíi àwọn fáànù alámudani, àwọn bíi torchlight tí a fi ń taná àti àwọn rédíò asọ̀rọ̀màgbèsì kélebé kélébé. Mo, mo lè tún wọn ṣe tí nǹkan bá bàjẹ́ nínú wọn.

Bẹ́ẹ̀ni, mo ti lè ẹni kan kúrò ní iṣẹ́ rí nítorí wọ́n ò ṣòótọ́. Ẹni náà jẹ́ aláìṣòótọ́ ènìyàn léyìí tí ó lè ṣàkóbá fún iṣẹ́. Ìdí èyí nìyí tí mo fi le ẹni náà kúrò ní ibi iṣẹ́. Bẹ́ẹ̀ni mo ti le ènìyàn kúrò níbi iṣẹ́ rí.

Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé. Mo fẹ́ràn ìwé kíkà dáadáa, àjàjà lásìkò ìgbafẹ́ mi. Mo fẹ́ràn láti máa kàwé, kò sí si ibí tí n kò ti lè kàwé. Mo fẹ́ràn ìwé kíkà. Mo máa ń ka ìwé lóòrèkóòrè àti ní gbogbo ìgbà.

Mo máa ń lo fóònù mi dáadáa tí a bá sì ní ká wò. Mo máa ń lo fóònù mi fún wákàtí márùndínlógún lójúmọ́ ní ìgbà mií. Ìgbà mí, màá mọ lò fún wákàtí mẹ́tàdìnlógún ní ojúmọ́ ní ìgbà mií.

French jẹ́ èdè tí mo fẹ́ kọ́ tí mo sì tún nífẹ̀ẹ́ sí láti kọ́. Bẹ́ẹ̀ náà sì ni èdè Germany, German Language jẹ́ èdè tí mo tún fẹ́ràn láti kọ́ àti láti mọ̀ nípa rẹ̀. Èdè German àti èdè Faransé eléyìí tí ń ṣe French, ó jẹ́ àwọn èdè tí mo fẹ́ kọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ àjàjà ní ìgbà ọ̀ginìtì àbí ní ìgbà òjò tí otútù bá mú. Mo máa ń fẹ́ràn láti wọ ìbọ̀wọ́, léyìí tí ó máa ń jẹ́ kí n wọ ìbọ̀wọ́ ní gbogbo ìgbà, ní àsìkò òjò àti àsìkò ọyẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú ọjà dáadáa kí ó bá lè wú àwọn oníbàárà lórí. Mo máa ń ṣe ìtọ́jú ọjà dáadáa. Mo máa ń ṣe ìtọ́jú ọjà dáadáa. Lásìkò tí ó yẹ àti tí ó tọ́, mo máa ń ṣe ìtọ́jú ọjà.

Ọ̀kan nínú àwọn ọ̀nà tí mo máa ń gbà kọjú ìṣòro ní iṣẹ́ ni pa fífara balẹ̀, ronú ọ̀nà àbáyọ, àti ronú kí ni mo tún lè ṣe láti jẹ́ kí ohun gbogbo bọ́ sí ètò padà. Báyìí ni àwọn ọ̀nà tí mo máa ń gbà kọjú àwọn ìṣòro ní iṣẹ́.

Oṣù keje nínú ọdún ni a bí mi léyìí tí a mọ̀ sí July tí àwọn Yorùbá ń pè ní oṣù Okudu nínú ọdún. Ó jẹ́ oṣù keje nínú ọdún. Oṣù keje ni oṣù tí a bí mi, oṣù July.

Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ funfun. Àwọ̀ funfun jẹ́ àwọ̀ tí mo fẹ́ràn jùlọ nínú gbogbo àwọn àwọ̀ pátápátá. Àwọ̀ funfun ní àyò mi ni mo fẹ́ràn jùlọ nínú gbogbo àwọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun. Tí mo bá ń jẹun lọ́wọ́, n kò kìí fẹ́ràn láti bá ènìyàn sọ̀rọ̀ àbí láti bá ènìyàn rojọ́ àbí láti bá ènìyàn sọ nǹkan kan. Àyà àfi tí mo bá tó jẹun tán.

Ó ti ṣe díẹ̀ tí mo kẹ́yìn lọ wo eyín. Ta bá ní káwó, yóò ti tó bi ọdún kan àbọ̀ tí mo kẹ́yìn lọ wo eyín mi. Ó ti ṣe díẹ̀ tí mo kẹ́yìn lọ wo eyín.

Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé ni èyí: ìgbà tí ó bá wà fún iṣẹ́, màá fi ṣe iṣẹ́, ìgbà tí ó bá yẹ kí n lò fún ìgbésí ayé mi, màá lò fún ìgbésí ayé. N kò kì í da ìgbésí ayé àti iṣẹ́ papọ̀ mọ́ra wọn. Oníkálukú wọn ni àkókò àti ìgbà wà fún.

Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ ní ẹ̀kọ̀okan tí wákàtí bá pé. Tí n kò bá tètè parí iṣẹ́, màá ní sùúrù títí tí màá fi parí. Léyìí tí ó jásí wípé ó ti kọjá wákàtí, ó ti ju wákàtí tó fi yẹ kí n ṣiṣẹ́ lọ. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ léẹ̀kọ̀kan.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ó pọ̀ púpọ̀. Mo fẹ́ kọ́ bí a ṣe ń lo ẹ̀rọ ayárabíàṣá dáadáa fún iṣẹ́ mi, bẹ́ẹ̀ ni mo sì fẹ́ kọ́ bí a ti ń ṣe àmúlò AI dáadáa fún iṣẹ́ mi. Mo fẹ́ ní ìmọ̀ tó pé lórí àwọn nǹkan wọ̀nyí fún iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ìgbà tí ó bá yẹ kí n ṣiṣẹ́ láti ilé, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Àti wípé tó bá jẹ́ pé iṣẹ́ tí mò ń ṣe tí ó bá jẹ́ iṣẹ́ tí mo le ṣe láti ilé, mo máa ń ṣe iṣẹ́ láti ilé léyìí tí ó máa ń ràn mí lọ́rùn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Tí oníbàrà bá wà ní àyíká tàbí tí wọ́n bá wà tí àkókò oúnjẹ ọ̀sán fi tó, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú wọn. A sì jọ máa ń jẹ ní ìgbà mí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára kí ara mi ba le dán, kí ó sì tun le mú kí ara mi jọ̀lọ̀. Mo máa ń fi ìpara sí ara mi ní gbogbo ìgbà àti ní òorékoòré tí mo bá ti wẹ̀, mo máa ń fi ìpara sí ara mi.

Nínú ọ̀sẹ̀ nígbà mi, màá mọ ní ìpàdé lẹ́ẹ̀ mẹ́rin, ẹ́ẹ̀ márùn-ún tàbí ẹ́ẹ̀ mẹ́fà. Nínú ọ̀sẹ̀ nígbà mi kò ní pàtó iye ìgbà tí mo máa ń ní ìpàdé nínú ọ̀sẹ̀, ṣùgbọ́n ó kéré tán, màá mọ ní ìpàdé ní ẹ́ẹ̀mẹ́rin nígbà mi nínú ọ̀sẹ̀ kan.

Rárá o, n kò lọ ṣodẹ rí. N kò lọ sí oko ọdẹrí rárá. N kò ṣe ọdẹrí. Lóòótọ́, a mọ wù mí láti lọ, ṣùgbọ́n kò sí ẹni tí a lè jọ lọ àbí tí mo lè tẹ̀lé lọ. Bẹ́ẹ̀ sì ni n kò lè dá lọ. Fún ìdí èyí, n kò tíì lọ ṣodẹrí.

Ijẹrin ni mo fò kẹ́hìn nígbà tí à ń ṣe eré ìdárayá lórí pápá ìjẹrin. Ó ti tó ijọ́ mẹ́rin tí mo fò gbẹ̀yìn ní ìgbà tí à ń ṣe eré ìdárayá. Bẹ́ẹ̀ni, ọjọ́ mẹ́rin.

Ó ti pẹ́ gan tí mo kẹ́hìn ní àlá burúkú, ó ti pẹ́ gan tí mo kẹ́hìn ní àlá burúkú. Tí mo bá fẹ́ sùn mo máa ń gbàdúrà, mo sì máa ń rí dájú wípé n kò ní èròkerò lọ́kàn lẹ́yìn tí o lè fa àlá burúkú. Lẹ́yì tí ó jẹ́ kó já sí pé ó ti pẹ́ tí mo ti ní àlá burúkú kẹ́hìn.

Àárọ̀ ọjọ́ abameta ni mo máa ń fọ aṣọ. Àárọ̀ ọjọ́ abameta ni mo máa ń kó aṣọ síta tí mo máa ń fọ aṣọ ní ìgbàkúùgbà tí mo bá fẹ́ fọ aṣọ. Ọjọ́ abameta léyì tí ń ṣe Saturday, àárọ̀ rẹ ni mo máa ń fọ aṣọ.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ ní ìbámu pẹ̀lú ìlànà iṣẹ́ tí a bá ń ṣe. Báyìí ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ tí a bá ń ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú iṣẹ́ tí à ń ṣe àti ní ìlànà tó yẹ kí a gbà ṣe.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a tí ń se oúnjẹ, mo sì le se oríṣiiríṣii oúnjẹ dáadáa. Mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ, mo mọ̀ bí a ti ń dáná. Onírúurú oúnjẹ pẹ̀lú ọbẹ̀ sísè. Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń se oúnjẹ lorisirisi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀lọ́pọ̀ ẹ̀kọ́ ni ó wà lórí Íńtánẹ́ẹ̀tì láti kọ́. Mo má ń kọ́ oríṣìíríṣìí nǹkan tí ó lè ṣe mí ní àǹfààní ní orí Íńtánẹ́ẹ̀tì tí mo bá ṣe alábàápàdé rẹ̀. Mo má ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Tí mo bá jẹ oúnjẹ ọ̀sán tán, mo máa nífẹ̀ẹ́ sí láti sinmi fún bí wákàtí kan àbí wákàtí kan ààbọ̀ kí n tó lọ mọ ṣiṣẹ́ àbí kí n tó ṣe ohunkóhun. Wákàtí kan ni ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gbà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lílo ẹ̀rọ ìgbésókè. Onírúurú ẹ̀rọ ìgbésókè òun ni mo lè lò. Mo sì fẹ́ràn láti mọ̀ lò wọ́n dáadáa. Mo fẹ́ràn lílo ẹ̀rọ ìgbésókè.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mo bá ń lọ sí ibìkan tí n kò bá mọ̀nà nítorí àwọn Yorùbá sọ wípé "Àbẹ̀rẹ̀ ọ̀nà kì í ṣínà". Fún ìdí èyí tí n kò bá mọ̀nà ibi tí mò ń lọ, mo máa ń bèrè lọ́wọ́ àwọn ènìyàn tí mo lérò wípé wón mọ ọ̀nà àbí àwọn tí wón bá wà ní àyíká ibẹ̀.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún àwọn èwe, níbi tí a ti ń ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn èwe tí wọ́n sì ń mú inú wọn dùn. Mo fẹ́ràn àjọ̀dún èwe púpọ̀ púpọ̀. Mo fẹ́ràn àjọ̀dún èwe.

Bẹ́ẹ̀ni, mò ń sùn ní ọ̀sán láti fún ara ní ìsinmi. Mò ń sùn ní ọ̀sán dáadáa. Mò ń sùn ní ọ̀sán láti fún ara mi ní ìsinmi àti láti jẹ́ kí ara mi balẹ̀. Mò ń sùn ní ọ̀sán.

Bátìrì fóònù mi mọ̀ ń dúró dáadáa, ó sì mọ̀ ń pẹ́ kí ó tó já tán. Bátìrì fóònù mi mọ̀ ń dúró dáadáa, ó sì dáa gan, ó mọ̀ ń pẹ́ kó tó kú kí n tó lọ tún fi iná mi sóri ẹ̀. Bátìrì fóònù mi mọ̀ ń dúró dáadáa.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn wà ní òru nítorí tí ó bá di òru, gbogbo nǹkan máa ń pa lọ́ lọ́, gbogbo bí máa ń pa lọ́ lọ́. Lẹ́yì tí ó sì máa ń fún èèyàn ní àǹfààní láti ṣe ohunkóhun tí èèyàn bá fẹ́ ṣe láìsí ariwo àbí ìdíní lọ́wọ́ kankan. Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti wà ní òru.

Mo máa ń fọ ọkọ̀ mi ní ijọ́ karùn-karùn, tí ó bá sì jẹ́ wípé ó dọ̀tí gan kí ó tó di ijọ́ karùn-ún mi tí màá fọ̀, màá fọ̀ kó tó dìgbà náà. Ṣùgbọ́n ijọ́ márùn-ún márùn-ún ni mo máa ń fọ ọkọ̀ mi.

Àná ni mo lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn. Àná jẹ́ ọjọ́ tí mo lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn. Ní ìgbà tí mo jáde tí mo sì nílò láti ra oúnjẹ, mo yà sí ilé oúnjẹ láti ra oúnjẹ. Ní àná tí mo jáde, àná ni mo lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn.

Ohun tí mo máa ń ṣe láti tayọ sí àwọn alábàṣiṣẹ́pọ̀ mi ni wípé mo máa ń fi ara balẹ̀ ṣe iṣẹ́ mi. Mo máa ń fi ara balẹ̀ ṣe gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe pátápátá. N kò kì í kánjú ṣe, bẹ́ẹ̀ ni n kò kì í rojú ṣe. Lẹ́yìn tí ó máa ń jẹ́ kí n tayọ sí àwọn alábàṣiṣẹ́pọ̀ mi.

N kò lọ sí ìṣẹ́gun ọdẹ kankan rí. Rárá àti rárá, n kò tíì lọ sí ọ̀kọ̀ọ̀kan rí. Ní èyí tí kò jẹ́ kí ìgbà tí mo lọ kẹ́yìn wà, n kò lọ sí ìṣẹ́gun ọdẹ kankan rí.

Ohun tí mo sábà máa ń jẹ ní ọ̀sán ni ìrẹsì. Nítorí mo fẹ́ràn ìrẹsì gan. Kò sí ìgbà tí n kò lè jẹ ìrẹsì. Ìrẹsì ni mo sábà máa ń jẹ ní ọ̀sán. Ìrẹsì ni oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán ní gbogbo ìgbà.

Mo ma ń tọrọ àforíjìn nípa fífi àtẹ̀ránsẹ́ jíṣẹ́ àbí kí n pe ẹni náà ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti bá wọn sọ̀rọ̀ àti láti tọrọ àforíjìn lọ́wọ́ wọn.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé ni ẹ̀kọ́ tí ó sọ nípa ìforítì bí a ṣe ní àforítì ní ibi ohun gbogbo tí a bá ń ṣe èyí jẹ́ kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́ tí mo bá fẹ́ jábọ̀ fún àwọn tí ó jẹ́ ọ̀gá lọ́gá fún mi, àbí tí mo bá fẹ́ jábọ̀ fún àwọn alábáṣiṣẹ́pọ̀ mi. Mo má ń kọ ìròyìn ní ibi iṣẹ́ àti láti jẹ́ kí wọ́n mọ bí ó ṣe ń lọ.

Rárá, n kò mọ̀ bí a ti ń fọn. N kò tíì fọn rí. N ò mọ̀ bí a ti ń fọn rárá àti rárá. Bó tilé wu, kò kéré mọ̀. N kò mọ̀ bí a ti ń fọn. N ò mọ̀ bí a ti ń fọn nítorí n kò fọn rí. N kò sì lo ẹ̀rọ ìfọn kankan rí.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rin. Ni ìgbà tí mo rin ìrìn àjò lọ sí ìlú Èkó, ọkọ̀ ojú irin ni mo wọ̀ lọ. Mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí bí ẹ̀ẹ̀mejì.

Bí mo ṣe máa rí dájú pé ọjà mi dára ní ṣíṣe àtúntò rẹ̀ kí ó bá lè wọ àwọn oníbàárà mi lójú àti ríri dájú wípé ọjà náà wà ní àyíká tí ó mọ́tótó tí ó sì wuni lórí.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu puroteenì nítorí wọ́n máa ń ṣe ara lóore lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn láti máa mu wọ́n. Mo mo n mú àwọn ohun mímu purotẹ́ẹ̀nì ní gbogbo ìgbà.

Láàárín àárọ̀, ọ̀sán, àti alẹ́, ọ̀sán jẹ́ àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́. Ọ̀sán jẹ́ àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́. Mo fẹ́ràn ọ̀sán dáadáa nínú ọjọ́.

Rárá o. N kò tíì lọ sí Àgọ̀ rí. N kò tíì lọ sí Àgọ̀ rí. Nígbà kankan rí, n kò tíì lọ sí Àgọ̀ rárá àti rárá. N kò lọ sí Àgọ̀ rí. Rárá, n kò lọ rí.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi. Mo ní bí oríṣi méjì, léyìí tí wọ́n sì ń wúlò fún mi dáadáa nínú ilé. Mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n méjì ní ilé mi, ni eyi tí mò ń lò.

N kò nífẹẹ sí kí n máa fi aṣọ ibora bora nígbà tí mo bá fẹ́ sùn. Rárá, n ò kí fi aṣọ bora nígbà tí mo bá fẹ́ sùn nítorí n kò nífẹẹ sí aṣọ bora rárá àti rárá, n ò kí fi aṣọ bora tí mo bá fẹ́ sùn.

Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́, bẹ́ẹ̀ni mo sì ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Mo ní ìgbàgbọ́ púpọ̀ nínú ìgbàgbọ́ àwọn àtọwọ́dọ́wọ́.

Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni ẹ̀rọ kọ̀m̀pútà àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Àwọn ohun èlò méjì yìí ṣe pàtàkì gidi gan níbi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn atẹ́gùn nítorí mo fẹ́ràn atẹ́gùn. Mo fẹ́ràn ìrìn atẹ́gùn, mo fẹ́ràn rẹ̀ dáadáa. Mo fẹ́ràn ìrìn atẹ́gùn, tí atẹ́gùn bá ń fẹ́, mo fẹ́ràn láti máa rìn nínú ẹ̀.

Ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù tí ó kọjá ni mo lọ kẹ́yìn sí ibi orin. Ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù tí ó kọjá léyìí tí ó ń ṣe oṣù kejì, oṣù Èrèlé tí ń ṣe February.

Bẹ́ẹ̀ni, mo ma n rántí ààlà mi. Ayẹda tí mo bá sẹ̀sẹ̀ jí, mo máa ń ṣe ìrántí ààlà mi pátápátá láì yọ ohunkóhun sílẹ̀ nínú rẹ̀. Mo máa ń rántí àwọn ààlà tí mo bá lá dáadáa.

Bẹ́ẹ̀ni, mo wọ gíláàsì, mo wọ gíláàsì sí ojú mi láti dáàbò bo ẹyinjú mi méjèèjì àti láti jẹ́ kí n ríran dáadáa. Bẹ́ẹ̀ni, mo wọ gíláàsì, mo wọ gíláàsì, bẹ́ẹ̀ni mo wọ gíláàsì.

Mo ṣètò agogo ìjí mi sí ago mẹ́fà òwúrọ̀, ago mẹ́fà gẹ̀ẹ̀rẹ́gẹ́ ní òwúrọ̀ ni mo ṣètò agogo jíjí mi ní òwúrọ̀, ago mẹ́fà òwúrọ̀ gẹ̀ẹ̀rẹ́gẹ́

Ògì tàbí oat pẹ̀lú mílìkì ni mo máa ń jẹ ní òwúrọ̀. Oat tàbí ògì ni oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀. Ẹ̀ẹ̀kọ̀kan nígbà míì, màá mọ jẹ búrẹ́dì pẹ̀lú tea.

Rárá o, n kò tíì fúnni ní ẹ̀jẹ̀ rí, n kò tíì fúnni ní ẹ̀jẹ̀ rí nítorí n ò mọ bí wón ṣe máa ń ṣe. Fún ìdí èyí, n kò tíì fúnni ní ẹ̀jẹ̀ rí rárá àti rárá.

Bẹ́ẹ̀ni ojú mi dára, ó sì rẹwà púpọ̀, ó tún gun rege, ó dùn rí, ó dùn wò, ojúù mi dára púpọ̀ púpọ̀, ojúù mi lẹ́wà, ó gúnrégé, ó dùn wò, bẹ́ẹ̀ni ojúù mi dára.

Ojó Àìkú léyí tí ń ṣe ọjọ́ Sunday, jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀. Ojó Àìkú léyí tí àwọn olóyìnbo ń pè ní Sunday, jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn, àgàgà tí mo bá fẹ́ jáde kí n lè rí nǹkan kó àwọn nǹkan kọ̀ọ̀kan mi sí, àti láti pa àwọn nǹkan ìní ìmi mọ́ tí mo bá jáde tí n kò bá sí nílé. Mo máa ń gbé àpò ẹ̀yìn.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nípa fífún wọn ní owó, oúnjẹ àbí àwọn nǹkan mi tí wọ́n bá nílò. Àwọn ọ̀nà wọ̀nyí ni mo máa ń gbà láti ran àwọn ènìyàn lọ́wọ́.

Àárọ̀ tí mo bá fẹ́ jáde ni mo máa ń ra epo fún ọkọ̀ mi. Àárọ̀ tí mo bá jáde, òun ní mo máa ra epo fún ọkọ̀ mi. Àáràárọ̀, òun ní mo máa n ra epo fún ọkọ̀ mi.

Mo máa ń tọ́jú ara mi nípa jíjẹ oun tí ó dára, wíwọ aṣọ tí ó dára tí ó gúnrégé, mo sì máa ń mu oun tí ó dára tí kò ní adidun púpọ̀ púpọ̀ jù. Àwọn ọ̀nà yìí ni ọ̀nà tí mò ń gbà ṣe ìtọ́jú ara mi.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Mo ní aṣọ wíwẹ̀, bẹ́ẹ̀ni. Mo ní aṣọ wíwẹ̀ bí i méjì tí mo máa ń lò. Mo ní aṣọ wíwẹ̀.

Rárá n kò ní ọkọ̀, n ò tíì ra ọkọ̀ kankan. N kò ní ọkọ̀ kankan. Rárá n kò ní ọkọ̀, n kò ní ọkọ̀. Kò sì tí ì ra ọkọ̀ kankan.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó mọ́, mo máa ń pa owó mọ́ dáadáa fún lílò ní ọjọ́ iwájú àbí ìgbà mí. Mo máa ń pa owó mọ́ dáadáa. Mo máa pa owó mọ́ dáadáa.